Mo fẹ́ràn kí n máa wọ bàtà aládìímẹ́sẹ̀. Ni bàtà tí ó bo gbogbo ẹsẹ̀ mi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo ń ṣe, tí mo yàn láàyò. Ó jẹ́ iṣẹ́ ta máa ń múra pẹ̀lú bàtà ta bo ẹsẹ̀ wa tán. Fún ìdí eléyìí, yálà mo ń jáde ni mò ń lọ síbi iṣẹ́ ni, mò ń lọ síbi afẹ́ àbí mò ń lọ síbi ìyàwó àbí ìkómọ, mo fẹ́ràn kí n máa wọ bàtà aláhamẹ́sẹ̀

Ọmọ rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi. Nípa kí n jí jáde láàrọ̀ kí n sì fi ẹsẹ̀ mi rìn lọ sí ibi train station, ibi station ọkọ̀ ojú irin. Nibẹ̀ ni màá ti wọ ọkọ̀ ojú irin tó máa gbé mi dé agbègbè ibi iṣẹ́ mi tí màá wá bọ́ sílẹ̀, màá wá ṣẹ̀ṣẹ̀ wọ ọkọ̀ tó máa gbé mi dé ibi iṣẹ́ mi gangan.

Mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ nípa ìfarabalẹ̀ kí ń farabalẹ̀ kí ń wo nǹkan, ìkan pàtó tó fa ìṣòro náà sí ẹnu ìṣe mi. Ajaja tó bá jẹ́ ìṣòro tí kì í sábà máa ń wáyé lẹ́nu iṣẹ́, màá farabalẹ̀ láti wo ǹkan kan náà pàtó tó lè fa ìṣòro náà. Tí mo báwa ti rí i lẹ́yìn ìgbà náà, màá wá, màá wá ṣe, màá tún ìṣòro náà ṣe torí ọjọ́ mi.

Adùn tí mo fẹ́ràn jù nípa ice cream ni pé, o jẹ́ adùn tó máa ń dùn yinyin to sì máa ń ṣe mìsinmìsin lẹ́nu. O jẹ́ adùn. Mo fẹ́ràn ice cream torí adùn eléyìí. Ó tún wá ní èròjà flavour tó máa ń fúnni ni tí kò ń jẹ kó tètè suni. Taba ńlá ice cream eléyìí jẹ́ adùn tí ice cream máa ń fún.

Àkàrà tí mo fẹ́ràn jù òun ni àkàrà búrẹ́dì tí wọ́n ṣe pẹ̀lú wíìtì. Mo fẹ́ràn búrẹ́dì lọ́pọ̀lọpọ̀. Àjájá eléyii tí òní ṣúgà tó pọ̀ lára, tó sì ní ẹlẹ́, tó ní ẹja nínú. Iyẹn jẹ́ èròjà asaralóore tó wà ní ara rẹ̀. Mo fẹ́ràn kí n máa jẹ dáradára àjájá làárọ̀ kí n máa jẹ láti yálà kí n fi mu tíì àbí kí n fi jẹ ẹ̀wà.

Rárá, mo kẹ́yìn ní àlà burúkú níìsín, ó ti tó ọdún mẹ́ẹ̀dógún. Bọ́yá nígbà tá a wà ní kọ́lẹ̀ẹ̀jì tí a fẹ́ràn eré kéré, ereepa tó le tó le gẹ́gẹ́ biiọmọdé. Nígbà yẹn ni mo mọ ńlá àlà burúkú tó le. Lẹ́yìn ìgbà naa hun ò lè rò pé mo ní àlà tó jẹ́ àlà burúkú mọ́. Nígbà tí mo ti di, tí mo ti wọ yunifásítì.

Bẹ́ẹ̀ni, eléyìí jẹ́ èrò ọkàn mi láti fẹ iṣẹ́ mi sí ìletò sí ìletò àti sí ìpínlẹ̀ sí ìpínlẹ̀ láti gbé iṣẹ́ mi ga. Eléyìí gan pató ni nkan tí mò ń lé báyìí láti mo sì fi ń kó owó jọ láti fẹ ló jù sí ìletò sí ìletò làti sí ìpínlẹ̀ sí ìpínlẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n mọ ọkọ̀wé pẹ̀lú ọwọ́ síwájú kí n tó kọ sínú ẹ̀rọ kọ̀m̀pútà. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ àbí mo rí nǹkan kan lóògègè, màá rí i dájú pé mo kọ ó sínú ìwé pélébé kí n tó wá kọ ó sínú kọ̀m̀pútà. Yálà lẹ́nu iṣẹ́ ni àbí tí mo bá rin ìrìnàjò afẹ́jàde, tí mo bá rí àwọn nǹkan tó jẹ́ nǹkan mèremère àbí nǹkan tuntun tó jójúǹgbésè, mo máa ń kọ ó sínú ìwé pélébé ọwọ́ mi tí màá sì ṣe àdàkọ rẹ̀ sínú kọ̀m̀pútà.

Mo fẹ́ran ojú ọjọ́ tó ṣe bí ẹ̀sùjò àmọ́ tí kò rọ òjò, tí ojú ọjọ́ yẹn sì jẹ́ ojú ọjọ́ tó ń fẹ́ atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ tí kò mú òórùn rárá. Èyí jẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ran jù tó sì máa ń fún mi ní ẹ̀mí láti ṣe iṣẹ́ ju bí mo ṣe máa ń ṣe lọ. Ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe iṣẹ́ òòjọ́ mi dáadáa.

Mo máa ń tọ́jú ara mi ní oríṣiríṣi ọ̀nà. Yálà kí n jẹ èròjà asara lóore tó sì máa ń fún ara mi ní okun àtàgbàra. Mo sì máa ń ṣe ìmọ̀ ìlera ara mi. Mo máa ń tọ́jú ara mi nípa kí n rí pé mo wẹ̀ pẹ̀lú ọṣẹ ìwẹ̀ tó dára, kí n sì gẹ irun orí mi, kí n fọ eyín mi, kí n sì fọ abiyá pẹ̀lú gbogbo èékánná mi kí n gẹ. Kí n wá rí pé mo jẹ oúnjẹ tó ṣe ara lóore gẹ́gẹ́ bí fúrúùtù, ẹ̀wà tó ní poróténì nínú, àti kí n rí pé mo jẹ ẹran tó jẹ́ ẹja àbí ṣíkìn.

Mo máa ń tọrọ àforíjì lọ́wọ ẹni tí mo bá ṣẹ̀, tí mo bá rí dájú pé á, ohun tí mo ṣe, kò dára. Máa bá ẹ nílé, màá sì, màá sì bẹ́ ẹ, màá bẹ́ ẹ lọ́pọ̀lọpọ̀, màá tọrọ àforíjì. Màá sì rán àwọn tó jẹ́ alásùnmọ̀ rẹ̀, màá rán sí, kan bá mi bẹ́ ẹ. Màá sì rí dájú pé ẹ̀ṣẹ̀ náà kúrò nínú ẹ̀. Màá rí dájú pé ó rẹ́rìn sí mi kí n tó mọ̀ pé ó ti foríji mi.

Mo ní ẹ̀rọ kọ̀m̀pútà tó jẹ́ ti HP, HP 440 G3. Ó jẹ́ kọ̀m̀pútà tí mo ti ń lò tipẹ́tipẹ́ tí mo sì ní ìrankàn láti pàrọ rẹ̀ sí HP míì tó sì lágbára ju yìí lọ. HP jẹ́ kọ̀m̀pútà tí mo fẹ́ràn, tí mo fẹ́ràn iṣẹ́ rẹ dáadáa tó jẹ́ pé tí mo bá sì tún fẹ́ pàrọ̀ náà, HP náà ni màá tún máa lò.

Gẹ́gẹ́ bí iṣẹ́ mi ṣe gbà, mo jẹ́ ẹni tó máa ń ṣe iṣẹ́ fún bí wakati wákàtí mẹ́jọ sí mẹ́wàá lójúmọ́. Tí àkókò yi gan oo ṣe tó mi, màá sì fi àwọn iṣẹ́ yẹn sílẹ̀ láìṣẹ́ parí. Èyí ni ìdí tí mo ṣe máa ń lo ìgbà tó pọ̀ níbí iṣẹ́. Gẹ́gẹ́ bí iṣẹ́ páìpù tí mò ń ṣe, ó jẹ́ iṣẹ́ tó má ń tí mi ò lè sọ pé iye ìgbà pa tó tí màá lò léleyi torí fún nǹkan tí a ò rò kàn tó lè wá sí ọ̀nà wa nígbà tí a bá ń ṣiṣẹ́ lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi, ṣùgbọ́n tí mo bá lá àlá yìtán tí mo bá tají gbára ṣáyé ni màá rántí àlá náà. Tí ó bá ti pẹ́ sí ẹ̀yìn ìgbà yẹn, a máa ṣe ká mi, ká mi ká mi lọ́kàn mi, màá ma rántí díẹ̀ díẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ yìí tí mi ò lè rántí lẹ́kunrẹ́rẹ́ mọ́. Ṣùgbọ́n ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ lá àlá tán tí mo jí láàárọ̀, mo máa ń jẹ́ ẹni tó mọ́ rántí bí àlá náà ṣe lọ dáradára.

Mo máa ń ṣe ìdènà ọkọ̀ nípa kí n lọ dúró sí ibùdókọ̀ láti máa dúró de ọkọ̀ tí ó kàn kó gbé èrò. So eléyìí jẹ́ ọ̀nà tí mo ti ń ṣe ìdúrókọ̀ yálà tí mo bá ń lọ sí ìrìn-àjò ni àbí tí mo bá ń lọ síbi iṣẹ́ òòjọ́ mi. Ọ̀nà tí mo ṣe ń dé ṣe ìdènà ọkọ̀ ni eléyìí.

Rárá o, mi ò kì n sisẹ́ ju wákàtí lọ. Ó ti ní wákàtí tí isẹ́ mi gbàmí láàyè láti ṣiṣẹ́ dà àti láti se àmójútó ìwòsàn ara mi fún ìlera ara tèmi náà. O ní àkókò tí mo ní láti fi ṣe iṣẹ́ tí àkókò yí bá ní dẹ̀ ti parí. Mi ò gbọdọ̀ ṣe àṣekún àkókò fún iṣẹ́ òòjọ́ mi.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ìṣirò, ìhàn mathematisì. Mo fẹ́ràn ìṣirò tó bẹ́ẹ̀ gẹ́ torí bàba bàbá mi jẹ́ ẹni tó ṣe professọ̀, olùmọ̀ ẹ̀kọ́ ìṣirò dáadáa àti kékeré lóde ti ń kọ́ mi ní ìṣirò. Eléyìí jẹ́ ìdípọ̀n gbòógì tó mú mi láì kí ìṣirò dáadáa.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pízzà ni àwọn èròjà asáralórẹẹ tó wà nínú ẹ̀. O jẹ́ ara ǹkan gbòógì tí mo fẹ́ràn nínú pízzà àti òórùn, àbídùn òórùn tó máa ń fún mi ní ọkàn tí mo bá ń jẹ ẹ́. Mo fẹ́ràn písà lọ́pọ̀lọpọ̀. Ó sì jẹ́ ǹkan tí ó máa ń gbẹ mí lóǹgbẹ tí mi ò bá tí ì jẹ nigbá mi. Tí mo bá jẹ pízzà tán, inú mi á dùn, ara mi á balẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, wifi mi yára dáadáa. Kódà ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ lára fóònù mi. Ara awọn nkan ti mọ fẹràn julọ ni wifi mi wa dáadáa. Torí tí mo bá ń ṣe iṣẹ́, mi ò kí ń ní ìdádúró kankan nípa wifi àbí service. Ó jẹ́ ǹkan tí ó tẹ́mi lọ́rùn, mo sì like, bí, mo sì fẹ́ràn bó ṣe máa ń, bó ṣe máa ń mú fóònù mi yára bí, gẹ́gẹ́ bí orúkọ rẹ̀, ayára bí àṣá.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí nígbà tí mò ń lọ sí ìlú òdìkèjì nígbà tí odò kùn tí afárá Ọ̀nà sí bàjẹ́. Kò sí ọ̀nà míràn ta fi lè kọjá afárá, a fi ka gun ọkọ̀ ojú omi. Eléyìí ni ìgbà tí mo gun ọkọ̀ ojú omi láti ìlú wa sí ìlú kejì.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ láti máa lè kó ìmẹ́lẹ́, torí tí iṣẹ́ bá ti ń parí, ìmẹ́lẹ́ máa ń sọ̀kalẹ̀ sí ara òṣìṣẹ́. Fún ìdí eléyìí, mo máa ń dì ọkàn mi gírí láti máa lè kó ìrẹ̀wẹ̀sì ọkàn, láti kó ọkàn mi gírí láti rí dájú pé mo parí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n parí, láì kó ìrẹ̀wẹ̀sì ọkàn rárá.

Rárá o mi ò ní àwòrán lára rárá. Eléyìí, àṣà àti ìṣe ilé tí mo ti jáde kò gba kí a ya àwòrán àbí ohun kóhun sí ara wa. Fún ìdí eleyi, kò sí àwòrán yálà, àwòrán nǹkan kíkọ ni àbí ká ya ǹkan abẹ̀mí sí ara. Kò sí àwòrán kankan lára mi. Ìdílé tí mo ti jáde kò fàyè gba papa jùlọ ẹ̀sìn mi náà kò fàyè gba kí n máa ya àwòrán sára mi.

Ìlànà ìpolówó mi jẹ́ ọ̀nà tí mo máa ń polówó lórí ẹ̀rọ ayélujára. Yálà nípa kí n máa lo Facebook, kí n máa lo Twitter, kí n máa lo, am, YouTube. Àwọn ìlànà tí mo máa ń fi polówó ọjà mi rè gẹ́gẹ́ bí i pa kí n máa lo, am, sóṣíà midìà ayélujára ni mo sì ń ṣe ìlànà ìpolówó ọjà mi tí ó sì máa ń ta wàrà wàrà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ẹ̀dà fáìlì mi pamọ́. Mo máa ń pamọ́ ní ọ̀nà bí i ọ̀nà méjì. Yálà kí n pa á mọ́ ní inú àwọn àpótí mi àbí kí n sì pa á mọ́ ní ọ̀dọ̀ bàbá bàbá mi. Nígbà mìíràn, mo máa ń ya àwọn nǹkan mìíràn sí inú fọ́tò tí máa sì gbé sínú ímeèlì mi fún ìpamọ́. Nígbà tí mo bá nílò sí i, mo lè mú láti lọ príǹtì ẹ̀ jáde láti inú ímeèlì mi.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n ìyẹ́wúkẹ́ tó sì jẹ́ irungbọ̀n tó pọ̀, ṣùgbọ́n mo máa ń gé irungbọ̀n yìí díẹ̀díẹ̀ lọ ṣekù yẹ́wúkẹ́. Mò ń jẹ́ ẹni tó ní irungbọ̀n gẹ́gẹ́ bí ọjọ́ orí mi. Irungbọ̀n sì jẹ́ ǹkan àdélébá ní ìran mi. Gbogbo ìran mi jẹ́ ìran tó máa ń ní irungbọ̀n dáadáa. Fún dí ẹ̀léyì, èmi náà ní irungbọ̀n yẹ́wúkẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn torí pé àbẹ̀rẹ̀ ọ̀nà kò kí ń ṣìnà. Tí mo bá ń lọ sí ibi tí mi ò mọ̀ rí àbí mo rí pé ọ̀nà ti fẹ́ dàrú mọ́ mi lójú, màá bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí mo bá pàdé lọ́nà àbí kí n wá ibìkan láti ibùdókọ̀ láti lọ bèrè ọ̀nà ibi tí mò ń lọ láti má jẹ kí n sọnù àbí kí n dààmú rárá láti mọ ibi tí mò ń lọ ní ṣóòṣe.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún iléyá. Iléyá yìí jẹ́ ọdún tí àwọn Mùsùlùmí máa ń ṣe ta máa ń pa ẹran dáadáa. Mo fẹ́ràn ìgbà tí a máa pa ẹran dáadáa gẹ́gẹ́ bíi mo jẹ́ èèyàn tó like ki máa jẹ ẹran dáadáa. Fún ìdí yìí, mo láìkì ọdún iléyá ta a máa ń pẹ ẹran, ta a jẹ ẹran, a kó jọ pọ̀, gbogbo àwọn ẹbí tó wà ní ìrìnàjò, gbogbo wa á wá sílé, a jókòó, a sọ̀rọ̀, a sọ àjọsọpọ̀ papọ̀.

Mo máa ń lo ìrọ̀rí mẹ́ta lórí ibùsùn mi. Nígbà tí mo bá fi ìrọ̀rí kan sórí, màá sì dì mọ́ ìrọ̀rí kan. Màá fi ìrọ̀rí kẹta sí abẹ́ láàrín ìtàn méjèèjì. Ọ̀nà eléyìí ni mo máa ń gbà lo àwọn ìrọ̀rí mẹ́tẹ́ẹ̀ta. Kódà tí ìrọ̀rí kan bá dí nínú mẹ́tẹ́ẹ̀ta yẹn, kò ní jẹ́ kí n gbádùn oorun mi dáadáa. Fún idi èyí, mo máa ń lo ìrọ̀rí mẹ́ta láti sùn ní orí ibùsùn mi.

Ìsinmi oúnjẹ ọ̀sán-an mi gẹ́gẹ́ bí olùdarí ilé iṣẹ́. Mo máa ń lo bí ogún bí, eh, mẹ́ẹ́dọ́gbọ̀n sí, eh, àkókò tí mo máa ń fi n jẹun. Torí mi ò ní fẹ́ kí ààyè tí mo lọ fi jẹun yẹn kó yọolẹ̀ níbi iṣẹ́ mi. Fúndi ẹléyìí, mi ò kí ń pẹ́ ju ogún sí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìṣẹ́jú lọ láti fi jẹun, láti fi sinmi díẹ̀ kí n tó padà sí ẹnu iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa ṣètò nǹkan dáadáa, kódà gbogbo nǹkan mi mo máa ń ṣe létò létò ni. Yálà táa bá wà láwùjọ àbí tí mo bá wà níbi iṣẹ́, mo máa ń ṣe nǹkan létò létò tí mo bá sì wà. Eléyii bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti wà ní college ni mo ti máa ń ṣe gbogbo nǹkan mi létò létò. Fún idí èyí, even tẹ bá dé ilé mi báyìí, ilé mi jẹ́ ilé tí mo ṣè gbogbo ẹ̀ létò létò àti lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà dáadáa torí pé mo nígbàgbọ́ pé àlàáfíà àwọn gangan ni ètò ọrọ̀. Tí mo bá ń rìn nípa kí n má rìn ní ẹ̀gbẹ́ ọ̀nà, kí n sì má farabalẹ̀ rìn, kí n má rìn gahùn-gahùn, mo má ń farabalẹ̀ rìn, mo sì máa ń ṣọ́ ìpòpọ̀na dáadáa nípa pé mọ́tò mi lè máa bọ̀. Mo sì jẹ́ ẹni tó máa ń rìn ní ẹ̀gbẹ́ ọ̀nà nítorí láti dènà ìjàmbá ojú pópó.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ dáadáa. Nítorí pé tí ó bá di ìparí ọdún, àwọn tó jẹ́ ọ̀gá sí won á wá síbi iṣẹ́ wa, wọ́n á sì máa bèèrè oríṣiríṣi nǹkan lọ́wọ́ wa. Nípa eleyìí, màá ti kọ ìròyìn yí kalẹ̀ láti lè ṣe ìdáàbòbò ara mi, or láti se ṣe ìdáàbòbò ilé iṣẹ́ tá ń bá ṣiṣẹ́ láìní wàhálà nínú rárá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa fi aṣọ ìbora bo ara mi dáadáa torí mo jẹ́ èèyàn tó máa ń sùn. Láì wọ aṣọ rárá, mo ń sùn ní hòhò ọmọlúàbí. Fún idi eyi, màá fi aṣọ ìbora bo ara mi dáadáa kó má hàn síta yálà nínú òtútù ni àbí nínú ooru àbí nínú ọyẹ́. Jẹ́ èèyàn tó máa ń fi aṣọ bo ara mi dáadáa.

Orin ti mo fẹ́ràn gbọ́ ni orin Àpàlà. Àpàlà yìí jẹ́ orin ìbílẹ̀ tó jẹ́ orin ìbílẹ̀ ìlú mi tó sì jẹ́ orin èdè mi. Mo fẹ́ràn kí n máa gbọ́ dáadáa nítorí pé ó máa ń sọ̀rọ̀ nípa ìdálú àti ìṣe ìlú ìlú mi. Fún di eyìí, mo fẹ́ràn kí n máa gbọ́ orin Àpàlà dáadáa.

Bátìrì fóònù mi jẹ́ bátìrì tó dáa dáadáa, ó sì máa ń, ó sì máa ń gbé mi ró àti gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe lórí fóònù mi fún bí wákàtí méjìlá sí mẹ́ẹ̀ẹ́dógún, á sì mu mi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láìṣe ní, láìṣe ní kú àbí kó daṣẹ́ sílẹ̀ fún bí wákàtí mẹ́ẹ̀dógún tí màá fi lọ ṣájì rẹ̀ padà àbí tí màá fi lọ gba iná sí ara rẹ̀ padà.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni software, láti máa wá ìṣòro tó bá wà níbi code ta bá kọ. So òun eléyìí jẹ́ ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ láti dènà pé tí mo bá ń wá ìṣòro àsìkọ níbi code tí mo bá kọ. Mofẹ́ kọ́ software elèyìí láti máa lòó dáradára.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn torí mo jẹ́ èèyàn tí kò kìí bínú rárá. Mo si jẹ èèyàn tó maa n tètè n gbọ agbọye àwọn èeyàn. Mo jẹ́ èèyàn tó máa ń f'etí sílẹ̀ láti gbọ́ ìṣòro olúkúlùkù àwọn èèyàn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi. Eléyìí jẹ́ nǹkan tí mo ti ń ṣe láti ìgbà tí mo ti wà ní kékeré. Ó sì jẹ́ nǹkan tí mo sì ń ṣe di isìn gẹ́gẹ́ bí ọ̀gá ilé iṣẹ́.